Bẹ́ẹ̀ni o, mo máa ń ka ìwé. Mo máa ń ka ìwé dáadáa torí mo fẹ́ràn láti máa ka ìwé lọ́pọ̀lọpọ̀. Àti kékeré ni ìwà kíkàwé yìí ti mọ̀ mi lára. Bàbá mi ló sì fi ìwà yìí mọ̀ mi lára torí pé ó máa ń fún mi ní oríṣiríṣi ìwé àkọnílẹ́ẹ̀kọ́, ìwé aládùn, ìwé ìtàn láti ka nígbà tí mo wà ní kékeré. Èyí ló sì fún mi kí n fẹ́ràn láti máa ka ìwé.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ibùsùn mi. Mo fẹ́ràn iyàrá ibùsùn mi yìí púpọ̀ púpọ̀ torí pé ó tóbi ó sì ní ọ̀pọ̀lọpọ̀ ayé. Yàrá ibùsùn mi yìí àkún ní àwọ̀ búlúù, ìyẹn àwọ̀ sánmọ̀ tó jẹ́ àwọ̀ tí mo fẹ́ràn jù. Inú yàrá ibùsùn mi yìí sì ni gbogbo ohun ìní mi wà, ibẹ̀ ni mo sì ti máa ń lọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù dáadáa. Mo jẹ́ ẹnìkan tó gbàgbọ́ nínú ká máa tún nǹkan lò, ká máa tọ́jú nǹkan pamọ́, ká sì má fi ohun kó ohun ṣofo tàbí ká dà nǹkan nù. Oúnjẹ sì wà lára àwọn nǹkan tí mi i fẹ́ kó ṣofo. Èyí ló fàá tí mo ṣe máa ń jẹ oúnjẹ tó bá kù. Ọjọ́ kọ́jọ́ tó ń jẹ́ bá kù, mo máa ń tọ́jú rẹ̀ sínú freezer, dọjọ́ mi ni mi kì í dànù.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Benjamin, èyí tó túmọ̀ sí ọmọ ọwọ́ ọ̀tún. Inú ìwé bíbélì, ìwé mímọ àwa Kristẹni ni orúkọ yìí ti jáde. Benjamin yìí, ó jẹ́ àbígbẹ̀yìn Joseph, àbí àbígbẹ̀yìn Jacob nínú bíbélì.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìyàrí àti ọ̀wọ̀ òtútù. Mo máa ń fi ọwọ́ tuntun mú wọn torí wípé mo gbàgbọ́ nínú ẹ kí a má ní ènìyàn lára, kí a sì fún àwọn òṣìṣẹ́ ní àyè àti máa ṣiṣẹ́ wọn dédé. Mi ò fọwọ́ líle mú wọn torí wípé mo ríi wípé ẹni tó fẹ́ran iṣẹ́ ni gbogbo àwọn òṣiṣẹ mi. Wọn sì nílò àríwó, ara ò, ìwúrí ni wọ́n nílò.

Ìgbéyewó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn ó dára gan ni, kó dà ẹni tí mo ṣe iṣẹ́ náà fún, inú rẹ̀ dùn gan ni, ó sì kí mi púpọ̀ púpọ̀. Ó sì tún ṣèlérí àti pinnu láti máa gbé gbogbo iṣẹ́ tó bá jọmọ́ irú iṣẹ́ náà fún mi, pé òun ó sì tún máa polówó mi fún àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó bá mọ̀, torí wípé iṣẹ́ mi dára púpọ̀ gan ni.

Bẹ́ẹ̀ni o, mo máa ń rìn ní àlàáfíà. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ oníwà tútù tó máa ń lọ jẹ́jẹ́ tí kì í fa rògbòdìyàn, tí kì í sì fa wàhálà rara. Mo fẹ́ràn àlàáfíà púpọ̀ púpọ̀, kó dà gbogbo ènìyàn tó mọ̀ mí ló mọ̀ wípé ẹni àlàáfíà ni mí torí wípé jẹ́jẹ́ ni mo máa ń rìn. Mo máa ń rìn ní ọ̀nà àlàáfíà, mo sì máa ń hùwà àlàáfíà. N kò fẹ́ wàhálà rara.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ò pọ̀ rárá, ǹkan péréte ló wà bẹ́ẹ̀, kò ju ẹnu owó, change díẹ̀, káàdì ìdánimọ̀ mi, káàdì ATM, káàdì tí mo fi ń gbowó lẹ́nu machine àti àwọn passport kéékèèké kan àti bi paper bíi ẹyọ méjì àbí mẹ́ta kan ló bá tán.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Kódà mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ torí wípé gbogbo òpin ọ̀sẹ̀ ni gbogbo òṣìṣẹ́ tó wà ní ilé iṣẹ́ mi títí kanra ẹ̀mí gan lára fúnra mi a máa ń ṣe àgbéyẹ̀wò iṣẹ́ ta ṣe fún ọ̀sẹ̀ náà níwájú gbogbo ènìyàn tí a ó gbe gbogbo nǹkan ta ṣe jáde. Èyí ló fa tí mo ṣe máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ o.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, kódà ní àìmọye ìgbà. Ọ̀pọ̀ ìgbà ni àwọn ènìyàn a máa ń bá mi tí wọ́n fẹ́ kí ń bá wọn ṣiṣẹ́, ṣùgbọ́n tí wọ́n kò ní ní agbára àbí láti lè san owó iṣẹ́ náà àbí láti lè ṣe. Tó bá wù mí mo lè ràn wọ́n lọ́wọ́, torí àwọn mìíràn wà tí ó fi hàn wí pé wọ́n nílò iṣẹ́ náà tí máa sì ṣe é fún wọn ní ọ̀fẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu Ògùn lójoojúmọ́. Mo ní àìsàn ìfúnpá gíga díẹ̀, èyí tí ń jẹ́ high blood pressure díẹ̀. Èyí ló fa tí àwọn dókítà ní hospital fi kó Ògùn fún mi tí mo ń lò lójoojúmọ́ láti lè mú kí ìfúnpá mi tó ga yìí kí ó lọlẹ̀. Ídí nìyí tí mo fi máa ń mu Ògùn lójoojúmọ́.

Ìlú Paris ní orílè èdè France ni mo fẹ́ lọ ṣe ìsinmi. Ó wù mí láti lọ sí ìlú Paris yìí torí wípé mo fẹ́ rí Eiffel Tower lójúkorojú. Ìkan lára àwọn ǹkan tó wù mí láti ṣe ní ilé ayé mi kì í tó kù ni rí rí Eiffel Tower yìí ṣojú. Ìdí nìyí tí mo sì fẹ́ lọ sinmi ní orílè èdè France.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ, kódà orúkọ ìnagijẹ tí mo ní pọ̀, ó tó mẹ́ta tàbí ju bẹ́ẹ̀ lọ gan. Ìkíní tí mo rántí ni orúkọ ìnagijẹ Kẹ́ńsù. Ikeji tí mo rántí ni orúkọ ìnagijẹ Gíkámí Kẹ́ńsù. Ìkẹta tí mo rántí ni orúkọ ìnagijẹ Kẹ́ńsù bàbá.

Mo máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti sùúrù. Mi ò ṣe ojúsàájú, mo sì máa ń fetí sílẹ̀ láti rí òdodo ọ̀rọ̀ kín tó ṣe nǹkan kan tàbí kín tó gbé ìṣẹ̀-ìgbésẹ̀ kankan torí ìfarabalẹ̀ jẹ́ ǹkan tó ṣe kókó nínú yíyanjú ìṣòro. Ọ̀nà yìí ni mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro láàrín àwọn ẹlẹgbẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ lọ́gbọ́n díẹ̀díẹ̀ ní ilé mi. Àwọn ẹ̀rọ lọ́gbọ́n tí mo ní nílé mi ni Smart TV, mo ní smartwatch, mo ní smart light àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí torí wípé wọ́n máa ń mú ayé rọrùn, wọ́n sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan rọrùn láti ṣe nínú ilé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Kódà lóòrèkóòrè ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Tí mo bá ti rí pé ọkàn mi ti fẹ́ máa ṣàárẹ̀, tó ti fẹ́ máa rẹ̀ mí, tàbí tí àwọn èrò tí ń kò fẹ́ ti ń pọ̀ lọ́kàn mi, mo máa ń gbé ara mi sílẹ̀ tí máa sì tọ́ Ọlọ́run mi lọ láti ṣe ìsọdọ̀tun ọkàn, torí wípé Olúwa ló máa ń bá mi sọ ọkàn mi di ọ̀tún.

Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ púpọ̀ púpọ̀ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ torí wípé mo rí àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí gẹ́gẹ́ bí àwọn tó ṣe pàtàkì tí ó sì ń jẹ́ ká mọ̀ nípa irú ìgbé ayé àti irú ìwà àti ìṣe àwọn bàbà ńlá bàbà wa. Àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí sì jẹ́ ǹkan tí a gbọdọ̀ dì mú ṣinṣin táa sì tún máa fi lé àwọn ọmọ tíwa náà lọ́wọ́.

Ọ̀sọ̀ọ̀ṣẹ̀ ni mo máa ń ra epo fún ọkọ̀ mi o, torí wipé mo ti máa ń fi ọpọlọ mi síró iye epo tó lè gbé mi fún ọ̀ṣẹ̀ kan. Mo sì máa ń ra epo tí yóò kí lástì mí, tí yóò gbé mi fún odidi ọ̀ṣẹ̀ kan. Torí náà ni mo sì máa ń ra epo sí ọkọ̀ mi ní ọ̀ṣẹ̀ọ̀ṣẹ̀ o.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò òpin ọdún, èyí bọ́ sí oṣù December tí ṣe oṣù tó gbéyìn ọdún. Mo fẹ́ràn àkókò yìí púpọ̀ torí wipé ó máa ń jẹ́ àkókò ayọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ àti ìdùnnú torí inú gbogbo ènìyàn máa ń dùn wípé ọdún ti ń lọ sí òpin, gbogbo, ẹ́, gbogbo ìbí lò sì máa ń kún fún atẹ́gùn ayọ̀ àti àyẹyẹ ńlá.

Oríṣi bí ọ̀nà mẹ́ta ni mo fi máa ń rántí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àsínà mi. Ọ̀nà kini tí mo máa ń lò ní mnemonics, ọ̀nà ìkejì tí mo máa ń lò ni kí n memorize àwọn ọ̀rọ̀ náà. Ọ̀nà kẹta tí mo tún máa ń lò ni abbreviation.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ dáadáa, especially nígbà òtútù àbí gbà ọyẹ́ tí gbogbo ibi máa ń tutù. Mo máa ń nílò ìbọ̀wọ́ yìí láti dáàbò bo ọwọ́ mi kí òtútù mọ́ gbà ọwọ́ sí bẹ̀rẹ̀ sí ní wọ̀ mí lára. Torí náà ni mo ṣe máa ń wọ ìbọ̀wọ́ lóòrèkóòrè nígbà ọyẹ́ àbí nígbà òtútù.

N kò le ka iye ìgbà tàbí sọ pé iye ìgbà bá iye pàtó ni mo máa ń lo fóònù mi ló joojúmọ́ o, ṣùgbọ́n ohun tí mo lè sọ ni wípé fóònù mi máa ń wà lọ́wọ́ mi ní gbogbo ìgbà. N kò le ṣe láì lo fóònù mi nígbàkúùgbà lójúmọ́. Kódà òun ni ọ̀rẹ́ mi, òun ni alábàárò mi, òun ni ajò máa n jí taajò máa ń sùn.

Ibi ti mo fẹ́ràn jùlọ ni gbogbo ayé yìí, òun ni ìlú mi, ìlú Osogbo níbi tí ilé bàbá mi wà. Mo fẹ́ràn ìlú yìí púpọ̀ púpọ̀ torí ó jẹ́ ìlú ìbí mi, ó sì jẹ́ ìlú tí mo ti lo gbogbo kékeré mi tí mo sì ní àwọn, àwọn memories, very fun memories of ìlú yìí.

Mo máa ń ṣètò àwọn ímeèlì mi pẹ̀lú sùúrù àti pẹ̀lú ọ̀nà tí yóò ní ìtumọ̀. Mo máa ń ṣe ní ìkọ́ríìkọ́rí bí primary, bí important, bí others àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí n sì máa to àwọn ímeèlì kọ̀ọ̀kan sí ibi tí ó bá jẹ́ ààyè wọn.

Àṣà kan tí mo rántí tí ẹbí mi máa ń ṣe ni àṣà kí gbogbo wa kí a lọ ọdún Kérésì ati àjọyọ̀ ọdún tuntun ni abẹ́ òrùlé ilé bàbá wa. Àṣà yìí òje àṣà tó ti pẹ́ nínú ẹbí wa tí gbogbo wa sì máa ń se. Gbogbo ọmọ bàbá mi pátápátá ló máa ń padà wálé fún ọdún. Ṣé a ó ṣì ṣe ọdún Kérésì ati àjọyọ̀ ọdún new year ní abẹ́ ilé bàbá wa?

Bẹ́ẹ̀ni o, mo máa ń dé ní àkókò. Kódà mo jẹ́ ẹnìkan tó máa ń dé sí àsìkò tí kì í ṣì fi àkókò ṣeré. Mo gbàgbọ́ wípé ìwà dídé ní àkókò jẹ́ ìwà kan tí gbogbo ènìyàn yẹ kó ní. Ó jẹ́ ìwà kan tó yẹ kó ṣe pàtàkì fún gbogbo ènìyàn torí wípé ohun gidi ni kí èèyàn tètè máa dé ní àkókò.

Rárá o, n kò béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ mí rí. Gbogbo gbà tí n bá nílò ìrànlọ́wọ́, mo máa ń sábà yanjú rẹ̀ fúnra mi ni. Bóyá kí n bèèrè ìrànwọ́ náà lọ́wọ́ àwọn èèyàn tí mo mọ̀, àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tàbí kí n lọ sórí Íńtánẹ́ẹ̀tì kí n lọ wo oríṣìíríṣìí fídíò tàbí kí n wá àwọn ènìyàn mi táwọn náà ti kọ́ ju eré ìṣòro tí n bá ní.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà lẹ́nu jọ́ mẹ́ta yìí, ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí mò ń ra ori Íńtánẹ́ẹ̀tì ni mo ti ń rà. Torí pé ó rọrùn fún mi láti ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ju kí n jáde lọ ìgboro kí n lọ ra fúnra mi. Torí tí ń bá ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, wọ́n ó wá gbé bá mi níbikíbi tí ń bá wà, bóyá ní ilé mi ni àbí ibi tó bá wù mí. N kò nílò àti dààmú lọ ra fúnra mi.

Rárá o, n kò ní ẹranko ọ̀sìn o. Kódà n kò sin ẹranko ọ̀sìn rí láyé mi torí pé nígbà tí mo wà ní kékeré, bàbá mi o gbà ayẹ ẹranko ọ̀sìn nínú ilé wa. Ó kórìíra wọn, kò sì fẹ́ ẹ rárá. Èyí ni kò fún mi ní àǹfààní láti sin ẹranko ọ̀sìn rí. Ìgbà yìí ó sì mọ́ mi lára náà tí tí mo fi dàgbà.

Bẹ́ẹ̀ni o, mo mọ àwọn aládùúgbò mi dáadáa àwọn náà sì mọ̀ mí. Kódà gbogbo wa la máa ń bá ara wa ṣe. Ipaṣepọ̀ wa ò dánmọ́rán gan. Èyí ló sì fún wa láńfààní láti mọ ara wa dáadáa. A mọ ara wa débi wípé tí ǹnkan kan n nu wa ọ̀, bà ṣín lé gan, gbogbo àwọn ará adugbo yókù yóò mọ̀. A ó sì máa ṣe àbẹ̀wò sí àwọn ẹbí ẹni náà títí tí yóò fi dé.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ojú wípé kín relax lọ́, kín sinmi, kín sì tún gbogbo ilé mi ṣe, kín fọ àwọn aṣọ mi tó bá dọ̀tí, kín lọ wo bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, kín sì fi sinmi, kín gbádùn ayé mi. Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ojú báyìí lọ, n kò fẹ́ wàhala abi iṣẹ́ kánkan rara, ìgbádùn àti ìsinmi ni mo fẹ́ fi ṣe é.

Bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni wípé mo máa ń lo àwọn password tó strong tó jẹ́ wípé oó máa sọ̀rọ̀ fún àwọn hackers láti guess. Mo sì tún máa ń wà very careful lórí Íńtánẹ́ẹ̀tì. Mi ń fi gbogbo àwọn information mi àbàwọ́n tó ṣe pàtàkì gbó gi, kí n fi sórí Íńtánẹ́ẹ̀tì rárá o. Mo máa ń ṣẹ ba ẹnu mi mọ́ ni o.

Oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ bí a ti ń se dáadáa torí ìyá mi ti kọ́ mi bí a ti ń se ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ dáadáa láti kékeré. Ọmọ olóunjẹ ni ìyá mi, òun náà sì fi àṣà bí a ṣe ń se oríṣiríṣi oúnjẹ aládùn ó fi kọ́ mi láti kékeré. Mo mọ àwọn oúnjẹ bíi fried rice, jollof rice, iṣu àti ẹyin, àmàlà, iyán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe dáadáa.